Irú ìbọnọjẹjẹ tí mi fẹ́ràn nínú yàrá mi ni wípé tó bá fẹ́ wá kí mi nínú yàrá mi, o gbọdọ̀ bọ bàtà ni, ko má kó yẹpẹ sínú bàtà mi. And tó bá fẹ́ wá sùn sórí ibi tí mo ń sùn sí, o gbọdọ̀ jókòó sórí àga ni, wà á jókòó sórí àga tó bá fẹ́ kí mi. So mi fẹ́ kẹ́ anybody kó wá, kó wá jókòó sórí, sórí ibi tí mo ń sùn sí. And again, irú, irú ìbọnọjẹjẹ tí mii fẹ́ràn náà, kó má má fọwọ́ kan àwọn kọsmẹtik mi. Tó bá fẹ́ wá kí mi oo gbọdọ̀, oo gbọdọ̀ máa máa fọwọ́ kan àwọn kọsmẹtiks tí mo máa ń lò. Mii fẹ́ràn kó mo máa má fọwọ́ kan àwọn kọsmẹtiks mi. Àwọn nǹkan tí mo fín, tí mo fín ṣoge, àwọn paint tí mo fín ṣoge, tí mo fín ṣe akọ ni, gbogbo, gbogbo, gbogbo ìlú. So mi fẹ́ kó wá máa fọwọ́ kan, kó wá máa ni pé o fẹ́ má test, o fẹ́ máa ṣe. So gbogbo ìyẹn ni mii fẹ́ràn.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún èeyàn ni wípé mo like kí ẹniyẹn kó mọ orin ko dáadáa, ki orin yẹn náà kun wá ní lyrics tó daá àti ohùn ẹ náà kó wá ki ohùn ẹ wá wá dàbí ti àwọn angelic. Kó kó kó kí sound ẹ kó kó kó kó wà solemn. So mo like kí ẹni yẹn kó mọ orin kan dáadáa àti kó mọ bó ṣe ń ya èyàn. And again kó tó bá tí ń yẹ èeyàn náà bá yí, tó bá tí ń yẹ èeyàn náà kó kí ẹni yẹn náà kó wá kó kó wá look alike nínú picture yẹn. Mo máa ń fẹ́ràn ẹ̀ gan.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọjọọdún? Okay, ìsinmi ọjọọdún mi ni weekend. So tó bá ti di Saturday àti Sunday, bayi the ti mi bá lọ ibi iṣẹ́, mo máa ní sinmi, mo máa ń fi ṣe ìsinmi ni tó jẹ́ pé màá, gbogbo ọkàn mi máa wà okay, màá le fi sùn, màá le fi ṣiṣẹ́ àwọn nǹkan, àwọn nǹkan tí mo ti ṣe nínú ilé. So màá fi ṣẹ́, màá fi tún ilé mi ṣe, màá wá fi sùn náà kí n relax ọpọlọ mi. Gbogbo nǹkan tí mo ti ṣe ní during the week láti Monday to Friday, so màá fi ṣiṣẹ́, màá fi ṣe gbogbo ẹ̀. Ó ni mo máa ń fi sinmi ọdọọdún.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, ni mo ní aṣọ òtútù. Nítorí tí òtútù yẹn bá ti wá ní táìmù òtútù, èèyàn gbọ́dọ̀ ní aṣọ òtútù kó fi kó ká rẹ̀ náà lè wá ókè. Nítorí pé tí èyí tí mi bá lo aṣọ òtútù mi táìmù tí òtútù bá ti dé, mi i ní le sùn, mi i ní le, mi i ní le wẹ̀. Nítorí pé ara mi máa ma tutù ni. So mo need aṣọ òtútù yẹn nítorí pé mo máa need ẹ́ táìmù tí, táìmù tí òtútù yẹn náà máa sọ̀kalẹ̀. So mo, mo ní, mo máa ń lò ní táìmù òtútù yẹn.

Nígbà wo ni o kẹyin kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo kẹyìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ ni táìmù ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí tá a wọ̀, ìgbà tá a wọ January twenty twenty-six. So mo, mo training mi ó, ó stop nítorí pé ó dàbí training program tó jẹ́ pé wọ́n máa ma kọ́ mi nípa FinTech bí i bó ṣe ń san owó àwọn sísan owó FinTech yẹn. So mo ní mo wọnú, wọ́n gbà mí nínú company yẹn as pé kí wọ́n fi kọ́ wa gbogbo ǹkan tó wón máa ń ṣe nínú, nínú sísan owó FinTech. So ìyẹ́n ni mo, ni mo ṣẹ̀ṣẹ̀, náá ṣẹ̀ṣẹ̀ parí, mo ṣẹ̀ṣẹ̀ parí ní January twenty twenty-six. Kọ́lọ́un náà fún mi lálùbáríkà iṣẹ́ ní ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí tó jẹ́ pé mo lè máa ṣiṣẹ́ náà.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí. Mo ti ẹ́ máa ń gun dáadáa nítorí pé òun ló ló yára jù àti lọ síbi tí èèyàn bá fẹ́ lọ. In aspect pe tó bá ti pé níbi tí mo tí mo fẹ́ lọ, tí bá ti pé gan, mo need láti gun alùpùpù. So that máa tètè dé ibi tí mò ń lọ. So mo máa ń gun dáadáa, mo máa ń gun dáadáa.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Nípa ojú ìbòjú, mii fi bẹ́yẹn lo ojú ìbòjú but tí n bá fẹ́ jáde bóyá mo ní bií ìgbéyàwó àti tí àwọn ọ̀rẹ́ mi bá ti ń ṣe ayẹyẹ ni mo máa ń lò, but ojoojúmọ́ mi kì n lo ojú ìbòjú so mo máa láke k'où mí kó máa breathe kí atẹ́gùn máa fẹ́ sí i.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Nípa ká máa jẹ oúnjẹ tó lérò fún ìlera, mo fẹ́ràn ẹ̀ gan, ṣùgbọ́n owó náà ni pàtàkì. Nítorí pé tówo bá wà, èèyàn a máa jẹ oúnjẹ tó da, tó jẹ́ pé ó máa lérò fún ìlera. Ṣùgbọ́n ìwọ̀nba díẹ̀ tí mo ní, mo máa ń try náà. Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Tóbá jẹ́ èso, tóbá jẹ́ èso náà, mo máa ń jẹ ẹ́.

Ẹ̀fẹ̀, ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Nípa ẹ̀fọ́, mi n fi bẹ́yẹn jẹ ẹ̀fọ́ nítorí iṣẹ́ tó máa wà ń bẹ ó pọ̀. Ẹ̀yàn á gbé omi kaná á ho, á tú gbé e sínú ẹ̀fọ́ kó fi rọ̀. So gbogbo iṣẹ́ yẹn mi kì í fẹ́ràn e bọ̀ ṣùgbọ́n mo máa ń jẹ àwọn other, ọ̀ther vegetable tó jẹ́ pé tó bá jẹ́ ewedu mo máa ń ṣe ewedu, sì í, ó sì lè yára àti sè pẹ̀lú okra náà. So màá máa mix ẹ̀ papọ̀ yẹn, ó sì yára àti ṣe ṣùgbọ́n ẹ̀fọ́, reason tí mo n jẹ ẹ̀fọ́ ni wípé ó máà, ó máà, ó, ó máà ń, ó máa ń gba gbogbo ọjọ́. Iṣẹ́ ẹ̀fọ́ náà ó pọ̀

Nígbà wo ni o kẹyìn lọ wo eyín? Nípa lílọ wo eyín mi, ó ti pẹ́ gan. Ó ti pẹ́ gan ni wípé owó náà la máa san nítorí pé tó bá fẹ́ lọ wo eyín, private hospital ló máa ń sábà wà níbí báyìí. So ti èeyàn bá fẹ́ lọ wo eyín, owó ńlá ńlá ni àwọn, àwọn private hospital máa ń gbà. So a ti lọ máa wo eyín yẹn, ó máa ń ṣe díẹ̀ fún mi. Ṣùgbọ́n anytime tí bá fẹ́, tí bá fẹ́ lọ wo, mo máa ń wo, ṣùgbọ́n mi ò ní ọjọ́ tí mo máa ń lọ wo eyín mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo máa ń fẹ́ràn gbọ́ ni, ni orin tó jẹ́ pé tí n bá gbọ́, tí bá ti gbọ́ lyrics, tí n bá ti gbọ́ sound ẹ, ni tó bá ti ọkàn tọkàn mi bá ti yàn fún, òun ni mo máa ń like. So orin tó pé bóyá mo ní orin kan báyìí pé mo rí ǹkan tí mo máa ń wò nínú orin, ìyẹn kò sí. Ṣùgbọ́n tí bá ti ń gbọ́, tí bá gbọ́ orin yẹn, tí mind mi bá ti fẹ́ràn ẹ, tí n bá ti gbọ́ tí tó tí sound yẹn bá ti lọ dáadáa létí mi, màá fẹ́ràn orin yẹn ni.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Nípa ìpàdé pẹ̀lú oníbàárà mi ni wípé nípa iṣẹ́ mi bí i ká máa ta ọjà fún àwọn company. So tó bá jẹ́ pé mo fẹ́ bá àwọn oníbàárà mi, nítorí pé àwọn oníbàárà mi wọ́n ṣe pàtàkì, àwọn ló ń jẹ́ kí n survive. So tí bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn mo máa ń jẹ́ kó wà fẹ́, kó wà pàtàkì gan. So time yẹn máa ti, tó bá jẹ́ pé mo fẹ́ lọ bá wọn, so màá ti múra sílẹ̀, màá ti yára. Before that time tó bá jẹ́ pé nine o'clock la máa ti pàdé, so màá ti tètè dé bẹ̀ bí nǹkan bí eight thirty so that wọ́n máa rí mi pé mò ń dúró dè wọ́n ní iwájú ọ́fíìsì tàbí ibi tí wọ́n ní ká pàdé. So màá ti tètè dé bẹ̀, so wọ́n máa wá bá mi níbi tí mo ti ń dúró sí. Kò ní jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa máa wá, màá ṣẹ̀ṣẹ̀ máa dé nígbà tó ti dé níbí níbẹ̀ yẹn tán. So kò ní wà ókay kórí báyẹn.

Ṣé o fẹ́ràn ìmọ̀lè òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Irú ìmọ̀lè tí mo fẹ́ràn ni òwúrọ̀. Nítorí pé òwúrọ̀ ó jẹ́ time tí èèyàn lè jáde lè lọ, lè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá jẹ́ iṣẹ́ o, tó bá jẹ́ ọjà o, èèyàn a lè ṣe, èèyàn á tún rí àwọn èèyàn tó má máa bá sọ̀rọ̀, tó, tó, tó máa bá ṣeré. Kìíní, òwúrọ̀ yẹn gangan ni mo fẹ́ràn. Nítorí pé time ta lè pa owó ni ká fi ṣe nǹkan ta fẹ́ ṣe. Ṣùgbọ́n tí ìrọ̀lẹ́ yẹn mi ò fẹ́, mi ò fi bẹ́ẹ̀ yẹn fẹ́ ràn. Nítorí pé gbogbo ìrọ̀lẹ́ ni ká simi, ká sun, kò ṣe pé ká tẹ̀ lọ ṣe anything a kò máa sun nìkan ni.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Émi ò, émi ò ń ṣiṣẹ́ ìgbéyàwó torí pé iṣẹ́ mi ò débẹ̀. Mi ò mọ̀ nípa àwọn iṣẹ́ ìgbéyàwó ṣe. So àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ni kí n ta ọjà, kí n ta ọjà, sales representative. So àwọn iṣẹ́ tí mo máa ń ṣe fún company. So nípa ìgbéyàwó iṣẹ́ yẹn, mi ò mọ̀ nípa ẹ̀

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Nípa ìbáṣepọ̀ pẹ̀lú olórí ìṣe mi ni wípé, i-i olórí ìṣe mi, o jẹ́ èyàn tó jẹ́ pé ó nice gan. So ó wà understanding, ó understand, ó understand ì wá gan. So ó wà very nice. Tóbá jẹ́ pé o fẹ́ ṣe nǹkan, o ṣàlàyé fún un pé, irú iṣẹ́ eléyìí o, o rí bákan, o kò lọ dáadáa o kò ṣe ó máa wà understanding. Tóbá jẹ́ nǹkan tó máa advice, tó máa put èèyàn through pé bí o ṣe máa ṣe lé léyìí o, bí o ṣe máa ṣe lé léyìí o, a jẹ kó understand e, a jẹ kó ṣe nípa kíni náà, nípa san'wó sálárì wa. Ó ń jẹ́ kí sáálárì wa wá déédé, só kò ńmú sáálárì wa dá ní. Ǹkan tí mo fẹ́ràn pẹ̀lú olórí ìṣe mi nìyẹn.

Oṣù wo ni a bí ọ? Oṣù January ni wọ́n bí mi, so ó jẹ́ oṣù àkọ́kọ́ ní ọdún. So oṣù January yẹn ó ṣe pàtàkì fún mi. So tọ́jọ́ yẹn bá ti dé báì, inú mi máa ń dùn torí pé ó jẹ́ ọjọ́ tí mo lè ṣe ayẹyẹ. Tóbájẹ́ máa ra ǹkan fún àwọn, àwọn ẹbí mi, tóbájẹ́ máa ra ǹkan fún àwọn ọ̀rẹ́ mi. So mo máa pín àwọn nǹkan kan fún wọn. So màá fi ṣe ayẹyẹ, màá fi máa rántí oṣù yẹn.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Nípa pizza, mi ò máa kí ń jẹ pizza. Mí like pizza rárá nítorí pé taste tèmi òó dùn ni. And pizza kò tó òdùn tí mo féràn so mí kì ń jẹ pizza, mi jẹ kì ń rà rárá, mí kì ń jẹ.

Nígbà wo ni o máa ń fà? Ǹkọ tó máa ń fà, Ǹkọ tó máa ń fa fífà èmi ni wípé tí ó bá ti rẹ̀ mí, tó bá ti rẹ̀ mí gan, And tó bá wá, tó bá ní ó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe nǹkan, mo lè má yára ṣe, torí pé a ti rẹ̀ mí gan, mo máa nílò láti relax. Àníṣẹ́ yẹn o lè má yára àti ṣe, só tó bá ti rẹ̀ mí gan, so mi kì í ráyè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ̀ ni mo máa ń láìkì bàtà, bàtà tó dàbí gold, ṣùgbọ́n kó má ní heels mi. Làìkì bàtà tó máa ń ga. So bàtà tó, tó, tó délẹ̀, tó má balance lẹ́sẹ̀ mi, òun ni mo máa ń sábà wọ̀. So mi kì í láìkì bàtà gíga tó jẹ́ pé a máa jẹ́ kó máa dé gara, gbogbo ẹsẹ̀ mi a máa máa ro mí ni. So bàtà tó jẹ́ pé ó sílẹ̀, tó fine pẹ̀lú tó ní gold color so mo máa ń sábà wọ̀ irú ìbọ̀sẹ̀ yẹn.

Ṣé o máa ń ṣe àtúlo nǹkan? Bẹ́ẹ̀ni, dáadáa mi màá kì ń ṣe àwọn celebrity. So, owó tí mo fi ra aṣọ, tí mo fi ra bàtà, tí mo fi ra bag, mo máa ń tún wọ̀n wọ̀ ni. So, mi kì í ṣe wípé tí n bá ti ra eléyì màá fi sílẹ̀, màá lọ ra ẹ̀mí. So mo máa ń tún wọ̀n àwọn nǹkan tí mo, tí mo, tí mo ra, so mo máa ń tún lò ó ni. Mi kì í, mi kì í ní pé kí n, kí n fi sílẹ̀ kí n lọ ra mí.

Ìgbà mélòó, ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìsínyìí mo máa ń ṣiṣẹ́ láti ilé ni, so mi kì í jáde, so mi kì í jáde but tẹ́lẹ̀. Ìgbà tí mo sì ń jáde lọ ń ṣiṣẹ́, wákàtí méjì torí pé mo máa ní láti gbé, à-àlùpùpù. So, tí bá ti gbé àlùpùpù, so wákàtí méjì ni mo máa ń lò ìgbà tí mo sì ń jáde lọ ibi iṣẹ́ bọ ìsínyí ilé ni mo ti ń ṣiṣẹ́ so, mi kì í ní wákàtí kan tí mo máa ní mo fẹ́ dé ibi iṣẹ́

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyín lójoojúmọ́? Táím tí mo máa ń fọ eyín ni wípé ọjọ́ once ni mo máa ń fọ ẹyín. So tí bá ti fọ eyín láàárọ̀ nìkan ni, tí bá ti fọ eyín láàárọ̀ nìkan ni, mi ì fọ ẹyín mọ́. Ó tún di ọjọ́ kejì. So a ti máa fọ ẹyín lẹ́ẹ̀mejì ìyẹn ò síí, kò sí nínú, nínú agenda mi, mi ì fẹ́ràn ẹ̀, kò mọ̀ mí lára. A ti fọ eyín lẹ́ẹ̀kan yẹn ni ó ti wà ó, ó ti wà pa fún èmi.

Báwo ni o máa ń mú àwọn èrò tuntun wá? Nípa iṣẹ́ mi, o, o, o, a ní láti máa mú èrò tuntun wá nítorí pé sales representative ni mo máa ń ṣe. So online náà la máa ń ṣe campaign wá, so a gbọdọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀. So tí a bá ti, tí a bá ti rí ẹni potential client tó jẹ́ pé ó lè ra service wá, so a máa lọ bá, a máa kọ́kọ́ send message sí ènìyẹn. So t'ènìyàn bá ti reply, a máa ti máa ma engage, a máa ti bá béèrè question, a máa ti sọ fún àwọn value tí ènìyàn máa, máa rí nínú service tó bá subscribe fún service wá. So gbogbo yẹn la máa ń fi mú èrò tuntun wá, nítorí pé service wá tí a bá ti tẹnumọ ibi tó dá nínú service wá yẹn, so wọ́n máa ń like ẹ̀, so wọ́n máa ń fẹ́ rẹ̀, òun ló máa ń jẹ́ kó máa ń, táa máa ń rí èrò tuntun fún, fún ibi iṣẹ́ wá.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Nípa tí tan ìkíni lórí fóònù, èmi ò mọ̀ nípa yẹn, só mi kì ń lò. Èmi ò kí ń tan ìkíni lórí fóònù mi. Fóònù mi ni wípé mo máa ń lò ó fi ń ṣiṣẹ́ ni So, tí bá ti mú fóònù mi báyìí, mo ti ń browse fún nípa isẹ́ mi ni. Àaa, ní pa àwọn nnkan kan tí bá ti research lórí fóònù. So, gbogbo iyẹn ni mo máa ń ṣe lórí fóònù. Nípa kí n tan ìkíni lórí fóònù, èmi ò ń ṣe. Èmi ò, kò ṣe nǹkan tí o wà fún ara mi ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Nípa ilé oúnjẹ, èmi ò ún sábà lọ ilé oúnjẹ. Inú ilé ni mo máa ń sábà dáná. Mo jẹ́ èèyàn tó máa ń dáná dáadáa. So a ti dáná kò ní mí lára. So tí bá ti tètè jí láàárọ̀ nǹkan bí i, bí i ago mẹ́rin, ago márùn-ún, màá ti gbé lọ sí kíṣinì, màá ti lọ dáná. Màá dáná nǹkan tí mo fẹ́ jẹ, màá dáná nǹkan tí àwọn ẹbí mi náà máa jẹ. So a ti máa lọ ilé oúnjẹ kò mọ́ mi lára rárá.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn, eh, Olympic. Mo láì kí máa wo àwọn tó máa ń swim, mo láì kí a àwọn tó máa ń sáré, pẹ̀lú àwọn tó máa ń ṣe volleyball, tó máa ń ṣe high jump. So àwọn Olympic sport yẹn gangan wo ni mo fẹ́ràn àti máa wo. So tó bá ti dé time Olympic báyìí, mo máa ń sábà tan tí television mi, so mo máa ń wo àwọn eré ìdárayá yẹn.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù mọ́ like kí n lo àkàrà pẹ̀lú bread, pẹ̀lú tea náà, so that alè lọ dáadáa. So, tí bá ti se àkàrà báyẹn tó ti ń gbóná, tó ń gbóná láalalá yẹn. So, tí bá ra bread, àwọn agégè bread yẹn tó máa ń, tó máa ń rọ̀ dáadáa, dá bá kí bọ́nú, ká bá kí àkàrà bọ́nú bread yẹn dá bá ti ń jẹ báyìí, ó máa ń dùn gan. So mo like e bá yẹn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ẹ àwọn oníbàárà mi wọ́n ṣe pàtàkì gan-an. Só ti bá ti ní oníbàárà bàyìí, wọ́n wà very very, wọ́n wà pàtàkì fún mi. Só mo máa ń fún wọn ní contact ti tèmi à mo máa ń ní contact wọn. Só contact ti tèmi tán ní, o máa ń wà accessible fún wọn. Só tí ó bá ti ní ẹní- anything tó, tó, tó ní wọ́n lára tó fẹ́ béèrè, só mo máa ní kí wọ́n pe mí tàbí mo, èmi náà mo máa ń pe wọn léra léra kí n mọ̀ nípa service wa, kí n mọ̀ bóyá wọ́n ń gbádùn, bóyá wọ́n, wọ́n ṣí ń fẹ́ràn, bóyá ó ṣì ń ṣiṣẹ́ fún wọn. Só mo máa ń pe wọn náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Àfi k'ọlọhun pèsè ọkọ̀ fún mi o. Nísìyin mi ò tí ì ra ọkọ̀, ṣùgbọ́n mò ń gbàdúrà tí bá ti, tí bá ti ṣe gbogbo iṣẹ́ mi tán, tí bá ti séèfù púpọ̀, ẹmi náà mo fẹ́, mo fẹ́ràn à ti ra ọkọ̀. Só tí bá ti ra ọkọ̀, mo, mo, mo máa tọ́jú ẹ̀ gan ni.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí o. Ṣùgbọ́n kò tíì, kò tíì dé ibi, ibi, ibi problem tó jẹ́ pé màá máa fún yàn lẹ́jẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ ọrọ̀ ẹ̀jẹ̀ bá ti wá, mo lè fún yàn lẹ́jẹ̀ bọ̀. Ṣùgbọ́n ìsín àti gbàtọ́ tí bí emi títí mo fi dàgbà tó lé yìí, mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí. Ṣùgbọ́n mo lè ṣe dónọ̀ té yàn bá ti níìdi ẹ̀jẹ̀.

Báwo ni ó ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Nípa ẹ̀rọ ayárabíàṣá, ó, ó require pé eeyan tó mọ̀ nípa ẹ̀, nípa ẹ̀. So tó bá jẹ́ ìṣòro tó jẹ́ pé mo máa need láti pe ẹnginíà, so mo máa ń pe ẹnginíà mi kó wá bá mi wò. So mì ní, mì ní, máa ní pé mo fẹ́ máa ki wọ́ọ̀bù àbí mo fẹ́ máa tún, kò ní wà proper àti máa ṣe gbogbo ẹ̀yẹn. So mo máa ń pe ẹnginíà mi kó wá bá mi wò. Tó bá jẹ́ nǹkan tó, tó, tó wà nínú kọ̀mpútà tí ó jẹ́ pé kò lè ṣe àtúnṣe, mi ò lè lo command fún un. So mo máa ń pe ẹnginíà mi kó wá bá mi wò.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni àwọn tó máa ń sáré, àwọn tó máa ń, tó máa ń swim nínú omi, àwọn tó máa ń ṣe high jump àti àwọn tó máa ń, tó máa ń ṣe volleyball náà. So, mo máa ń like irú eré ìdárayá yẹn torí ó máa ń wà interesting, mo máa ń fẹ́ràn rẹ̀ gan.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọjọ́ Kérésìmesì. Nítorí ọjọ́ tó bí Jésù Kristi, ọjọ́ tí ọdún máa fi parí, ọjọ́ tó jẹ́ pé Ibi iṣẹ́ mi náà ó máa ní end of the year tó jẹ́ pé a máa, a máa stop iṣẹ́ ní before ọjọ́, ọdún twenty five yẹn tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ máa wá stop iṣẹ́, a ní ṣe nǹkan kan tí a máa ti wá ṣẹ̀ṣẹ̀ wá, wá padà ṣiṣẹ́ ní January. So ọjọ́ Kérésìmesì December yẹn gangan ni mo fẹ́ràn jù.

Báwo ni o máa ń rì ìrìn-àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń lọ ibi iṣẹ́ tẹ́lẹ̀ torí pé ìsìn àti ilé ni mo ti, ni mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìgbà tí mo sì ń jáde lọ sí ibi iṣẹ́, bí mo ṣe máa ń lọ, mo máa ń lo alùpùpù. So alùpùpù o máa ń yára gan. Só ti bá ti pẹ́ náà, tí bá ti jáde báyìí, tí bá ti rí alùpùpù, máa tètè wọ̀ ó máa ń tètè jẹ́ kí n dé ibi iṣẹ́. So alùpùpù yẹn gangan o máa ń yára fún èmi.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ní, ní tèmi mii kì í ṣe, mi ò kí ń tajà. So àwọn ibi iṣẹ́ ńlá ńlá ni mo máa ń bá ṣiṣẹ́ bí sales representative. So iṣẹ́ mi ó ṣe nípa online tó jẹ́ pé sávíìsì ni. So a ti máa ń tọ́jú ọjà, èmi ò ń ṣe-- mi ò kí ń tajà. So àwọn ibi iṣẹ́ ńlá ńlá ni mo máa ń bá ṣiṣẹ́

Ṣé o mọ bí àti ń fùn? Bẹ́ẹ̀ni, mo mọ bí àti ń fùn. Nítorí tó bá lọ gym náà, o lè, o lè ló kó fi ń fùn. Ó má jẹ kó reduce in size and ó má jẹ kó wà very very healthy and in a good, ehn, shape.

Ṣé o máa ń gbọ́ broadcast? Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ broadcast ṣùgbọ́n kò ń ṣe pé mo máa ń lọ sí site tàbí kí n lọ sí app àwọn broadcast kí n lọ máa gbọ́ broadcast. Ṣùgbọ́n tí bá ti rí àwọn, tí bá ti rí link láti community tí mo wà tàbí mo rí ní on site àwọn èèyàn tí mò ń tẹ̀lé lórí Instagram, lórí WhatsApp, tí wọ́n bá ti send broadcast wọ́n, mo lè click ẹ́, mo lè gbọ́. Ṣùgbọ́n kí n lọ sí site yẹn ló máa, lọ máa wá broadcast, èmi ò ún sábà lọ síbẹ̀

Ṣé o fẹ́ràn wa ní òru? Rárá o, mi ò fẹ́ràn yín ní òru nítorí pé ìmọ́lẹ̀ ni èmi, àń nkan òru, èmi ò kí ń, mi ò fẹ́ràn òru rárá, rárá ìmọ́lẹ̀ ni èmi, ọmọ òwúrọ̀ ni èmi, so nǹkan òru, èmi ò fẹ́ràn àwọn oníkà ló pọ̀ nínú òru.

Ṣé o fẹ́ràn orí atẹ́gùn? Ehn, mo fẹ́ràn atẹ́gùn ni wípé tí, tí, tí n bá rí pé ó wà níbi, níbi ilé kan náà mo máa ń lòó dáadáa so that màá le, màá le dé ibi ilé tí mo fẹ́ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ táìmù tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ lọ pọ̀ mí níta kò kín fi bẹ́yìn wá easy fún, fún wa torí pé èèyàn a máa gun orí atẹ́gùn yẹn lọ.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, nítorí pé ó ṣe pàtàkì. Nítorí pé oníbàárà tuntun gangan la máa ń fẹ́ràn. Nítorí pé òhun ló máa jẹ́ ká máa increase ní ǹkan tá ń ta. Òun ló máa jẹ́ ká máa lọ́wọ́ sí i. So tí a bá ti ní oníbárà tuntun, a máa ń pè wọ́n dáadáa. A má ń ní, ó ṣe pàtàkì fún wa.

Ṣé o máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa torí pé mo ní oríṣiríṣi site tí mo máa ń lọ tí mo máa ń fi ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Bí èyí tó wà ní Nàìjíríà tó jẹ́ Jumia. Mo máa ń lo Jumia dáadáa. Ìgbà tí mo fẹ́ bímọ, orí Jumia ni mo ra pampers, òun ni mo fi ra àwọn nǹkan kan. Nítorí pé there are some things tó jẹ́ pé èèyàn máa lọ wá nínú ọjà tí ó ní rí àti pé stress tí èèyàn náà máa fi lọ sọ́jà, lọ máa rìn káàkiri ní ṣọ́ọ̀bù kan, lọ sí ṣọ́ọ̀bù kejì, lọ sí ṣọ́ọ̀bù kẹta. Gbogbo iyẹn náà ó máa ń wà ìnira fún mi. So, a ti lọ sí íńtánẹ́ẹ̀tì lọ ra ọjà, ó máa wà very, ó máa wà very, ó máa ń mú ìlera yẹn kúrò lára, lára mi. So, tí bá ti jókòó sílé, tí bá ti tan data mi, mo lọ sí Jumia. Màá tètè lọ máa wá àwọn nǹkan kan tó wà nínú Jumia. Èyí tí mo fẹ́ rà, màá lọ wá wọn jáde. Màá type ẹ́ lórí search engine. So, tó bá ti gbé oríṣiríṣi àwọn merchant tó máa le ta irú nǹkan yẹn. So, mo máa ń sábà lọ sí íńtánẹ́ẹ̀tì, so màá check àwọn merchant tó jẹ́ pé owó wọn ò pọ̀. Èyí tó cheap náà ni màá lọ mú. Àti pé mo máa ń lo Temu náà. Temu tó jẹ́ ti outside Nigeria. Ṣùgbọ́n iyẹn ó máa ń pẹ́, ó máa ń lo bí two weeks kó tó dé Nàìjíríà. So, tó bá fẹ́ran nǹkan kíákíá, kíákíá, mi ò sábà lo Temu fún. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tí mi tètè fẹ́ lò, so Temu yẹn ó máa ń, ó máa ń da àti lò. Ṣùgbọ́n Temu náà, èèyàn máa ń rí nǹkan tó cheap. Ànd again, wọ́n lè fún yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ tó máa ń add sí ọjà èèyàn tí a bá ṣe lucky draw náà, a máa ń rí nínú Temu. So, Temu náà ó, ó, ó da ṣùgbọ́n ọjà wọn ò kí ń tètè yára àti, àti, àti wá, àti wá fún wa ní ibi tí èèyàn wà. Àti íńtánẹ́ẹ̀tì kiní náà, mo máa ń lo wọn dáadáa nítorí pé wọ́n máa ń jẹ́ kó wà easy fún mi gan. A ti máa lọ sọ́jà inú ọjà pẹ̀lú inú òòrùn àti tí èèyàn máa wọ inú òòrùn, èèyàn máa rìn ká, máa rìn ká, máa rìn ká. Gbogbo iyẹn ó máa ń, ó máa ń ṣe ìlera fún mi. Íńtánẹ́ẹ̀tì dá gan. Íńtánẹ́ẹ̀tì dá gan ṣùgbọ́n data náà ló máa ń fa. Tí èèyàn bá ti lówó data, tí èèyàn bá ti lówó data, èèyàn lè máa browse íńtánẹ́ẹ̀tì náà. Ṣùgbọ́n Amazon náà, mo máa ń try láti lo Amazon. Amazon náà, Amazon náà ó máa ń ní ọjà tó cheap náà. Tí bá fẹ́ lu-- tí bá fẹ́ ra appliances, tí bá fẹ́ ra appliances, so mo máa ń lo Amazon àti ra appliances mi nítorí pé owó wọn náà ó máa ń cheap àti máa rà ní Amazon. So, ìyẹn ni mo máa ń lò. Só tí bá ti lọ Amazon báyìí, ó ti, ó ti, ó ti sẹ́tẹ̀ sí currency wa náírà tí à ń lò ní Nàìjíríà. So, ó ti sẹ́tẹ̀ fún wa. So, èèyàn á kàn rọra lọ máa search èyí tí, tí èèyàn fẹ́ rà. Bí bá ṣe máa ma type ìkàn tí a fẹ́ rà. Tí a bá ti type ẹ́ síbi search yẹn, ó máa gbé oríṣiríṣi ọjà wá fún wa. So, ìyẹn lè yan máa stroll, a stroll, a stroll. A máa fi style náà máa wá ọjà tó ṣì cheap. So, ìyẹn náà la máa lò. Tí a máa fi, tí a máa fi ṣe. So, tí bá ti ṣe kiní. Nítorí pé irú, irú ọjà íńtánẹ́ẹ̀tì ẹ̀ gan. Mo tiẹ̀ like ìí bó ṣe gbe fún, bó ṣe, bó ṣe ṣe innovation yẹn nítorí pé ó dá gan. Ó reduce the stress, ó reduce the stress gan. So, mo máa ń fẹ́ràn ẹ̀, mo máa ń fẹ́ràn ẹ̀ dáadáa. Mo máa ń fẹ́ràn, mo tiẹ̀ máa ń sábà lo léra, léra, léra. Tí n bá ti lówó báyìí nípa aṣọ o, nípa bàtà, mo máa like kí ma lò wọ́n. Most especially Temu. Tí èèyàn bá fẹ́ ra aṣọ, tí èèyàn bá fẹ́ ra bàtà, tí ó bá lo Temu, Temu náà ó da ṣùgbọ́n ó máa ní disadvantage ǹ ti ẹ̀ náà.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Nípa ìlànà ìpolówó mi, èmi mo jẹ́ online sales. Kò í ṣe pé mo máa ń lọ, mo máa ń lọ síta lọ má, lọ má sọ fún àwọn èèyàn nǹkan tí mo máa ń ṣe. So bí mo ṣe sọ pé ilé ni mo máa ń sábà ṣiṣẹ́ so online, orí Íńtánẹ́ẹ̀tì oun ni mo máa ń sábà lò. So ìlànà mi ni wípé tí bá ti lọ online báyẹn, moṣt especially LinkedIn, torí pé ibẹ̀ yẹn ni professional and, eh, speci-specialty wà. Àwọn tó wà professional wà tó jẹ́ pé wọ́n wà serious, tó àwọn serious minded people. So orí LinkedIn ló máa ń wà. So gbogbo ìyẹn náà kí n tó, kí n tó bẹ̀rẹ̀ àti máa ṣe, mo máa ń sábà lọ àwọn AI platform, kí n research on how to bí mo ṣe máa bá àwọn, àwọn, àwọn oníbàárà mi sọ̀rọ̀. So tí bá fẹ́ oníbàárà tuntun, so mo máa ní láti research bí mo ṣe máa bá wọn sọ̀rọ̀. Sometime ó lè jẹ́ àwọn international clients, àwọn international person tó jẹ́ pé ni máa bá sọ̀rọ̀. So mi ní ilé máa lọ àwọn normal English. Mo máa need láti, láti lọ research. So tí bá ti lọ AI, tí bá ti bèèrè, tí bá ti ṣe báyìí, á fún mi ní ọ̀nà tí mo lè gbà, àwọn ọ̀rọ̀ tí mo lè sọ. So tí bá ti lò yẹn, ó máa ń jẹ́ kí ó wà easy fún mi ni. Tó bá jẹ́ àwọn tó bá fẹ́ràn iṣẹ́ mi ni, wọ́n máa ti tètè dá mi lóhùn. Wọ́n máa bèèrè bí servìce yẹn ṣe jẹ́, bí mo ṣe fẹ́-- bó ṣe fẹ́ lò. Àti tó bá ti ń béèrè lórun, tó bá ti rí value, tí bá ti sọ value, tó bá ti rí integrity àwọn honesty lórí nǹkan tí mo, tí mò ń tà báyìí, ó máa tètè bèèrè fún ni. So sales job mi ó ti, ó, ó, ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo ti ń ṣe tipẹ́ láti telesales tó jẹ́ pé màá lo fún, màá pe àwọn èèyàn iyẹn voice. Mo ní láti pe àwọn èèyàn pé kó wá gba, kó wá gba gbọ́múlélántà àti fi support bóyá business lọ́ ń ṣe o àbí wọ́n fẹ́ fi, fi, fi ra nǹkan, wọ́n fẹ́ fi kún nǹkan. So à, ìyẹn náà, mo máa ń ṣe àwọn iyen náà tẹ́lẹ̀ tó jẹ́ pé mo máa ń gba èèyàn bọ̀. Nísìnyí bó ti jẹ́ pé màá máa send message ló fún àwọn oníbàárà mi tuntun yẹn. Kó wa, kó wa patronise, kó wá rí ǹkan tí mò ń ṣe o, kó wá fú-- kó, kó wá, kó wá jẹ́ oníbàárà mi. So gbogbo ìyẹn ni mo máa ń lò. Sugbon AI yẹn, ó ti, ó ti, ó ti fọ̀nà, ó ti fọ̀nà la gbogbo everything tó jẹ́ pé ó ti jẹ́ kí iṣẹ́ kó kó wà very, very easy. Ó ti wó, ó ti, ó ti kó gbogbo ìníra ṣales ó ti kó gbogbo ẹ̀ kúro. Ó ti fún wa ní, ní ọgbọ́n. Ó fún wa lọ́gbọ́n gan-an ni. So AI kì ń kan ni, AI yẹn gangan ni ìlànà mi. Óun ló tọ́ mi sọ́nà bí mo ṣe máa polówó, bí mo ṣe máa ṣe. Most especially ChatGPT yẹn, ó ti try gan. Ó ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀pọ̀lọ́ tó ń fún mi báyìí. Tó bá jẹ́ pé èèyàn ò lè sọ fun tó, tó lè ṣe kín ní kàn, mo máa needí láti san fún gbogbo profit mi tí mo ti ní nínú isẹ́ yìí. Ó yẹ kí n ti fun. Ṣùgbọ́n a máa need láti subscribe náà. Èmi náà tí n bá ti ní owó, mo máa subscribe. Óun náà la máa fi compensate àwọn ChatGPT yẹn. So gbogbo ìyẹn tí bá ti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ báyìí kò í ṣe pé tí bá fẹ́ kọ́kọ́ message wọn, kò í ṣe pé màá máa sáré, màá ní pé wẹ́ẹ́, ẹ wá ra kiní mi o, ẹ wá ra nǹkan tí mò ń, tí mò ń tà o. A máa kọ́kọ́ kí wọn náà. A máa fún wọn lọ́rọ̀ sọ tó jẹ́ pé ọ̀ tí bá send irú message, ó gbọ́dọ̀ reply. Ó máa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n lè ṣe reply. Kò í ṣe pé a máa ti gbé gbogbo ẹ̀ka lẹ̀ fún wọn. So tí a bá ti send irú, irú message sí wọn, tó bá, a ti jẹ́ nǹkan tó lè reply, ó máa ní pé "Ókay o. Ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tó ń, tó ń, tó o fẹ́ sọ fún mi, tó o fẹ́ tà fún mi o?" So tí a bá ti sọ, a máa fún wọn láńfààní àti a máa fún wa láńfààní àti wá ṣẹ̀ṣẹ̀ dúró tá a máa relax tá.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn ó ṣe pàtàkì gan-an nítorí pé tó tí yàn bá ṣe àdéhùn pẹ̀lú èèyàn, ọkàn èèyàn máa wà níbẹ̀. Most especially tó bá jẹ́ èèyàn ló ṣe àdéhùn fún, láìṣe pé ìwọ gangan ló ní àdéhùn yẹn. So àdéhùn yẹn ó ṣe pàtàkì nítorí pé tí yàn bá ṣe àdéhùn pẹ̀lú èèyàn, èèyàn yẹn á máa máa rò, á máa máa expect kó, kó ṣe àdéhùn yẹn nígbà tó ní pé ó fẹ́ ṣe. So àdéhùn ṣe pàtàkì so mo máa n, mo máa need láti rántí. So nǹkan tí mo máa ń ṣe tí bá ti ṣe àdéhùn pẹ̀lú èèyàn, kàlẹ́ńdà wà níbẹ̀, tí yàn tó máa wà lórí fóònù. So tí bá ti ṣe lórí calendar mi tí mo ti set alarm fún, mo ti set event, ló máa kí n set calendar, calendar state. So tí bá ti ṣe báyẹn, tó bá ti dùn tàbí màá ti ṣe before that time or, or that day. So tí bá ti ṣe báyẹn, ó máa jẹ́ kí n, jẹ́ kí n rántí, màá le, màá le ṣe àdéhùn pẹ̀lú èèyàn, màá le ṣe nǹkan tí mo ti, tí, tí a jọ, tí a jọ plan papọ̀. So àdéhùn ó ṣe pàtàkì tàbí mo lè sọ fún ẹni yẹn pé kó try láti rántí mi ó, kó rántí mi before that time. Tó bá jẹ́ èní ni àdéhùn yẹn, màá ti ní kó ti rántí, rántí mi láti àná. So màá ti sọ fún kó ti rántí mi láti àná so dá màá le fulfill àdéhùn yẹn tàbí kí n tí bá ti kọ̀ sílẹ̀ lórí ìwé tí mo máa ń sábà gbé. Nítorí pé níwà sales mi nísìń, mo nílò láti mú ìwé náà dání apart pé mo máa ń lo phone. So mo need láti mú ìwé dání náà àti, àti máa kọ́ nǹkan. So tí bá ti kọ́ pẹ̀lú ibi tí mo máa ń sábà ṣí fún iṣẹ́ mi, tí bá ti kọ́ sílẹ̀ báyẹn, ó máa ń jẹ́ kí n tètè rántí pé à, mo ní àdéhùn pẹ̀lú ẹni yìí. Ah most especially àdéhùn pẹ̀lú oníbàárà iná. Ó wà pàtàkì ná. Èèyàn need láti fi sílẹ̀, èèyàn need láti kọ̀ sílẹ̀ tàbí kó, kó set calendar fún. Nítorí pé tí èèyàn ò bá rántí tó bá ti lọ bá yẹn, àwọn oníbàárà tuntun most especially tí èèyàn bá ní oníbàárà tuntun tó ti tájọ́ ti ní àdéhùn, tí èèyàn ò bá fulfill time pẹ̀lú oníbàárà tuntun yẹn, bí i oníbàárà tuntun màá ní pé à mí o, èmi ò serious pẹ̀lú nǹkan tí mò ń tà pé, gbà tí ó yẹ pé èmi pé mi, mi rántí. That means pé èmi ò tà nǹkan kan. So ó wà very, very pa-- ó wà very, very important àti mo máa rántí àdéhùn pẹ̀lú oníbàárà tuntun, pẹ̀lú oníbàárà tí mo ti ní tẹ́lẹ̀ náà. Ó wà pàtàkì tí bá ti jọ ní àdéhùn, mo gbọdọ̀ rántí ni kí n lo àwọn nǹkan tí mo mọ̀ mọ̀ ní tàbí kí n lo calendar tàbí kí n tí kọ̀ sílẹ̀ tàbí kí n lo alarm mi. So mo gbọdọ̀ need láti mo máa rántí àdéhùn yẹn. Nítorí pé there is a time tó jẹ́ pé mo, mo ní kí n tó tẹ̀ bẹ̀rẹ̀, rí pé mo fẹ́ máa kọ́, mo fẹ́ máa kan àwọn àdéhùn yẹn sílẹ̀. Mo rántí time tí mo ṣe ṣẹ̀ bẹ̀rẹ̀ tí mo ní pé à máa f'orí gbé o, pé orí mi máa rántí o, màá rántí o. Àti ìgbà tí ṣe kín ní kan ọjọ́ lọ, ọjọ́ lọ gbogbo orí ti kún. Ẹ̀mí ò mọ̀, mo ti, mo tẹ̀ ti gbàgbé gan-an ti ẹ̀ níì, mo ní kí n lọ, kí n kí n máa ṣẹ àti ìgbà tó ti wọ two days, three days, four days. Oníbàárà rin pé à, ẹ lady yìí kò mọ̀ pé ó tẹ̀ wá jẹ́ oníbàárà gan-an tó tẹ̀, tó tẹ̀ fẹ́ràn, tó tẹ̀ fẹ́ràn nǹkan tí mò ń tà, tó yẹ pé nǹkan tó fẹ́ rà ni ó ń expect pé ó yẹ kí n ti pè ó, ó yẹ kí n ti message. Àánú ó jẹ́ èèyàn tó wà very serious nípa kíni. Ká ní pé èèyàn tí ó wà serious nípa kíni, bọ̀ ó kàn fẹ́ kí yàn push ẹ kó rà ni bí, bí mo ṣe máa miss oníbàárà mi tuntun nìyẹn o. So àti ìgbà yẹn, ìgbà tó ti ṣe báyẹn, tó ti, tó ti pè mi báyẹn, à mo ṣe, àti ìgbà yẹn ni mo ní ká ní pé ẹ̀ fẹ́ràn product yìí rárá rá mi bí, bí, bí mí ṣe máa ní sales tuntun nìyẹn o. Àti ìgbà yẹn mo ní, mo máa ń ní pé à, mo need láti wá bí màá ṣe ṣe kíni yìí o. Mo need láti, láti stop àti máa lo orí mi o pé màá rántí o.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Time tí bá wà nínú ọkọ̀ bá yẹn, mo mọ pé inú ọkọ̀ tí èèyàn bá ti wọ inú ọkọ̀, tí èèyàn bá ti most especially tí èèyàn bá ti ń travel tàbí èèyàn ń lọ síbi kankan. Kí nǹkan ni pé tí bá ti ń lọ síbi kan, bóyá mo fẹ́ lọ kíyàn àbí mo ń lọ sí ayẹyẹ. So, tí bá wà nínú ọkọ̀ bá yẹn, mo máa ń sábà gbé phone mi. Mo ní YouTube lórí phone. So tí bá ti gbé phone mi báyẹn, màá ti tètè connect earpod mi, màá ti ṣe. So màá wa music tó, tó, tó, tó cool. Màá kọ, màá kọ gbèsè ti màá máa ń rora màá gbọ́. Nítorí tí mi bà á lọ, àwọn ariwo mọ́tò, gbogbo ẹ̀ commercial bus àti àwọn èèyàn, wọn kan ma máa pariwo ni, a máa pariwo. Kò ní jẹ́ kí èèyàn t'ẹ̀wá relax. That, that's why ó dáa kí èèyàn tẹ̀ má ní car titẹ̀ ni. Tí èèyàn bá wà ní car ti ti e, kó kọ wà ní car ti ti e. Kó, kó wà ní AC. Kó, kó fi music tó tẹ̀ ní need Kó lo earpiece o ṣe kíni kan. Ìwọ nìkan. Á kan wà nínu ọkọ̀ rẹ. Á kan wà ní ọkọ̀. Á kọ gbé music síbẹ̀. Á kọ gbé music síbẹ̀. The, the music tí èèyàn like. Bóyá school music o àbí music tó máa jẹ́ kí èèyàn máa jó inú ọkọ̀, èèyàn náà máa fi síbẹ̀ àwọn music. So o depend on mood mi náà nígbà yẹn. O depend on mood mi nígbà yẹn. Tí bá, tí bá jẹ́ pé music eh-- orin tó jẹ́ pé jíjó ni pé mo fẹ́ gbọ́ nínú ọkọ̀, ni màá fi, màá fi ti sí. Màá ti ṣe ká ní inú ọkọ̀ mi. Personal ọkọ̀ mi ni. Màá ti gbe sí kíni. Màá ti connect bluetooth mi. Màá ti connect music mi. Màá máa jó nínú ọkọ̀ tìtemi, Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọkọ̀, àwọn èrò tó ní bus driver, tó ní conductor, màá need láti gbé earpod mi ó. So that màá le relax. Ma tí bá ti ń travel náà tó jẹ́ pé long journey ni, à, ìyẹn wà. Ó wà very, very important. Àti máa travel ó wà very, very important láti gbé. Nítorí pé one, ó máa, ó máa ti ẹ̀ dull. Gbogbo ǹkan máa joo Especially tí èèyàn bá ti ń lọ sọ́nà jíjìn. Ká ní Nigeria nísìnyí, àtọ̀dọ̀ mi tó jẹ́ West bá fẹ́ lọ North, mo need láti gbe dáa ni. Nítorí pé ibẹ̀ yẹn jìn gan. Ó lè jẹ́ pé time tí bá fẹ́ travel nísìnyí, tí bá ti kúrò ní alẹ́ ní West ibi tí mo wà yẹn ní Ogun State, ibi tí mo wà yẹn kí n tó dé North, ó tún di ọjọ́ kejì. So, ṣé ẹ ti rí bí journey yẹn ṣe Bí irinàjò yẹn ṣe gùn tó. So tí bá wà nínú ọkọ̀ bá yẹn, màá need láti gbé earpod. Music á tẹ̀ jẹ́ kí èèyàn, jẹ́ kí èèyàn, màá, màá switch. Màá cool àti èyí tó máa jẹ́ kí màá jó náà. So gbogbo iyẹn ó máa keep me lively nínú ọkọ̀ yẹn. Tó jẹ́ pé mo lè sùn, mo lè tú jí. Màá tún rí ǹkan tí mo fẹ́ rà náà. Màá rà, màá jẹ́ kí, kí èèyàn kó tó dé ibi tó ń lọ. So music yẹn, orin yẹn, ó, ó tẹ̀, ó tẹ̀ tí Ọlọ́run ti fi bless wá fún ìyẹn náà. Nítorí pé ó tẹ̀ máa ń keep èèyàn busy gan. Ó máa wipe off so many sorrows. Kò ní jẹ́ kí èèyàn tẹ̀ máa ronú. Ọ̀rọ̀ inú music yẹn nìkan lọkàn wọn máa gbọ́, lọkàn wọn máa ronú síi ni. So orin, orin ó ti jẹ́, ó jẹ́ ǹkan, ó jẹ́ ǹkan nínú lifestyle èèyàn. Tó jẹ́ pé ó ń pa ìrònú rẹ, ó ń pa ṣe kíni kan. Tàbí mo lè máa wo phone náà, kí ǹkan máa, kí ǹkan máa wo àwọn, àwọn, àwọn tó máa ń pá èèyàn lẹ́rìn-ín. Àwọn tó máa ń pá èèyàn lẹ́rìn-ín náà, wọ́n wà nínú, wọ́n wà nínú inue na, èèyàn lè máa lò. Tí, tí bá wà nínú ọkọ̀ náà, tí bá rí data tàbí tí ibẹ̀ yẹn, tí, tí èèyàn bá ti travel, tí safiiìsì náà tó bá wà, tó bá wà pa, tí network yẹn bá wà pa, mo lè ṣí íńtánẹ́ẹ̀tì mi kí n máa gbọ́, kí n máa gbọ́ àwọn tó máa, tó máa ń pá èèyàn lẹ́rìn-ín náà. Ó máa ń keep èèyàn pé kí èèyàn máa máa ronú nínú mọ́tò, kí èèyàn máa wà dull nínú ọkọ̀ tó wà. Most especially tí èèyàn bá ti travel bá yẹn. So èèyàn need láti, láti máa lo gbogbo iyẹn. Mo máa ń lo ti.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ó, ó pọ̀ gan ni, ó pọ̀ nítorí pé mo jẹ́ èèyàn tó máa ń sábà jáde. Mo like ki n máa, kí n máa jáde, kí n, kí n, kí n lọ máa gbádùn ara mi. So ibi tí mo fẹ́ràn àkọ́kọ́ ni mo fẹ́ràn àti máa lọ sinimá. Sinimá jẹ́ ibi tó jẹ́ pé mo lè tètè rí àwọn, àwọn eré tó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde. Nítorí pé most of the eré tó máa ń ṣe nínú sinimá ó jẹ́ eré tuntun tó jẹ́ pé kò ì tíì jáde nínú àwọn kẹ́sẹ́ẹ̀tì tàbí tí èèyàn máa lọ sáré ní rí nínú Netflix tàbí kó yóò máa sáré nínú YouTube. A jẹ́ pé tí èèyàn bá ti lọ sí àwọn ilé sinimá yẹn, a jẹ́ pé èèyàn ló máa kọ́kọ́, èèyàn máa kọ́kọ́ wò ó. So mo máa ń like kí màá lọ sinimá tó jẹ́ pé mo máa ń wo àwọn fíìmù tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Most especially àwọn foreign, àwọn tó oyìnbó yẹn náà. So mo máa ń fẹ́ràn tó máa ń ní actionù tó jẹ́ pé ó máa ma jà tó máa máa lo agbára, agbára yẹn. So mo máa ń fẹ́ràn àwọn eré sinimá yẹn náà. Àti ibi tí mo máa ń fẹ́ràn lọ jù ni kejì ni àwọn bí bar and restaurant. Ṣùgbọ́n tí bá ti ń lọ bí àwọn bar and restaurant kò ì ṣe pé kí n máa lọ, kí n máa lọ mọ́ ju. So tí bá ti lọ bí ńǹkan bí ìrọ̀lẹ́ báyẹn, tí bá ti ṣe, tí bá ti lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a ti jọ sọ̀rọ̀, tí a ti jọ ṣeré, tí a ti gbọ́ music, tí a ti jó báyẹn. Tí ó bá ti di ńǹkan bí pé alẹ́ ti lẹ́, ó ti di time tó jẹ́ pé èèyàn níle rí ibi, ibi kí ni tó máa gbé wa lọ, lọ sílé mọ́tò tàbí alùpùpù ọkọ̀ tàbí alùpùpù tó máa gbé èèyàn lọ sílé. So eyán á ti tètè ṣe fàájì tó bá fẹ́ ṣe, á tètè máa bọ̀ ilé, á relax, á sùn. Àti ibi tí mo lè tún lọ ni pé ni tó, tó, tó tí àwọn ọ̀rẹ́ mi tó bá ti fẹ́ ṣe ayẹyẹ tàbí tó bá fẹ́ ṣe ìgbéyàwó, tó bá fẹ́ ṣe tọmọ náà ìkómọ ọmọ, tó bá fẹ́ ṣílé, gbogbo ǹyẹn tó bá jẹ́ ti ọ̀rẹ́ mi, àwọn party ọ̀rẹ́ mi báyẹn, mo máa ń fẹ́ràn àti máa lọ. Àti again náà mo máa ń like àti travel gan. Tó bá jẹ́ travel pé mo fẹ́ lọ ṣe adventure, kí n máa travel, kí n lọ máa lọ rí àwọn tourist site yẹn bí i ti àwọn èyí tó wà ní Nàìjíríà náà tí mo ti lọ. So mo máa ń like kí n máa lọ yẹn, kí n máa rí àwọn, àwọn, kí n máa rí site, site viewing tó máa ń pè ní èdè gẹ̀ẹ́sì, site viewing yẹn. So mo máa ń sábà lọ tó bá jẹ́ amusement park, tó bá jẹ́ muse- eh museum, àwọn museum, àwọn wildlife conservation yẹn náà, mo máa ń like kí n máa lọ so that àwọn wildlife conservation tó jẹ́ pé èèyàn a máa rí àwọn eranko, ẹ máa rí wọn ní live. Kò ì ṣe pé èyí tó jẹ́ pé o máa wà nínú picture tó jẹ́ pé wà á kàn lọ síbi museum yẹn wà á kàn máa rí picture eléyìí wildlife yẹn náà. Ìyá a máa rí àwọn ẹranko yẹn, ẹ máa rí wọn live ni tó jẹ́ pé wà á, wà á rí wọn pé à, bó ṣe rí gan gan lé léyìí o. So mo máa ń fẹ́ràn àti máa lọ wildlife yẹn. Nítorí pé there is a wildlife kìíní gan. Ìgbà tí mò ń ṣe service náà, mo lọ síbẹ̀. Ìyẹn jẹ́ ti Bauchi. So ìyẹn a tètè lọ bí ǹkan bí ì ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. So ìgbà tí a lọ, a wọ inú igbó lọ. Nítorí pé wildlife á dàbí real. So inú igbó ni àwọn ẹranko yẹn máa ń dúró. So a máa, a nínú ọkọ̀ náà, àwọn ọkọ̀ tourist yẹn, inú ọkọ̀ wọn tí ò kí í ní, kò ní cover. Eyán a kàn wà nínú ọkọ̀ yẹn, a ṣí sókè. Ṣùgbọ́n àwọn tó máa gbé wa lọ, tó, tó ń ṣiṣẹ́ ńbẹ̀ yẹn, ó wà pẹ̀lú wa in case of anything and again náà ló máa fi direct wá, sọ fún wa.